Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sí ara mi. Ní gbogbo ìgbà tí mo bá ti wẹ̀, mo máa fi ìpara para kí ara mi má bàá funfun àti pé mo fẹ́ràn kí àwọ̀ mi máa dán, kó sì máa jẹyọ gẹ́gẹ́ bí àwọ̀ tí ó rẹwà. Ìdí nìyí tó fi jẹ́ wípé ní gbogbo ìgbà tí mo bá ti wẹ̀, màá pa ara mi, ara mi sì máa ma dán.

Ní ọ̀pọ̀ ìgbà, àwọn ọkùnrin ni wọ́n sábà má a ń wọ fìlà, ṣùgbọ́n ní tèmi mo má ń wọ fìlà ṣùgbọ́n ní ekookan kan ni. Ìdí tí mo fi le wọ fìlà, o le jẹ́ nítorí òòrùn, kí òòrùn má bàá pa ojú mi, màá wọ fìlà. Iyẹn ni fìlà tí wọ́n máa dé síwájú. Tó sì jẹ́ pé nígbà mìíràn tí ìrìn mí bá ti tí, màá wọ fìlà sí láti bo kí mo sì lè máa rìn ni gẹ́gẹ́ bí ọmọge tí ó rẹwà.

Bẹ́ẹ̀ni, orúkọ méjì ni orúkọ ìnagíjẹ tí mo ní. Àkọ́kọ́ ni Àánú mi, èyí tó túmọ̀ sí pé Àánú ti ti èmi. Nígbà tí èkejì ń ṣe di Àánú Olúwa, iyẹn ni pé ẹni tí ń ṣe Àánú Olúwa. Àwọn orúkọ ìnú gíjẹ méjì tí mo ní ni wọ̀nyí.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímeèlì àìwúlò. Nígbà tí mo bá ti lọ wo ibi tí wọ́n máa ń kó wọn sápamọ́ sí, tí bá ti yẹ̀ wọ́n wò, mo máa pa wọ́n rẹ́. Nítorí pé ní àká tí ó máa ń wà yìí, ìgbà mìíràn àwọn ímeèlì tó bá wọ inú ẹrọ mi tí kò bá wọlé tààrà níbi àká tí wọ́n máa ń sápamọ́ sí inú, làwọn náà máa wà. Fún ìdí eyìí, màá yẹ̀ wọ́n wo èyí tí kò bá ti dára tàbí tí kò wúlò, màá pa wọ́n rẹ́ lórí ẹ̀rọ mi.

Rárá mi ò kí n nu ara mi. Mo lérò pé ohun tí ó máa ń mú yàn máa nu ara rẹ̀. Ìyẹn máa máa súnmọ́ àìrùn ọpọlọ. Nítorí náà nígbà tí mò ní ààrùn ọpọlọ kí ni mo fẹ́ máa nu ara mi fún un. Mi ò kí ń nu ara mi o. Mo ò dẹ̀ gba ẹnikẹ́ni níyànjú láti máa nu ara wọn nítorí pé kò ní ìtumọ̀ kankan, kò dẹ̀ dára tó.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀. Nígbà mìíràn, màá gbé ojú mi sókè tí ó bá ti di alẹ́ nítorí alẹ́ ni a máa ń rí àwọn ìràwọ̀. Wọ́n dẹ̀ máa ń tọ́nà tí wọ́n máa rẹwà, wọ́n máa máa hàn ní oríṣiríṣi ibi ní ojú Òfurufú. Wọ́n rẹwà gan. Fún di èyí, mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀. Ó dà máa ń mú mí dùn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè, òhun ni a tún mọ̀ sí elevator. Nígbà tí mo bá n lọ sí òkè tí ó bá jìnnà sí mi àbí ó jìnnà sílẹ̀, ẹ̀rọ ìgbésókè dára nítorí ó má a mú ìrìnàjò yẹn kí ó yá àti wipé eyan o ní máa mí ẹlẹ́ ẹlẹ́ nítorí òkè gígùn. Fún idi yẹ ẹ̀rọ ìgbésókè ó dára mo sì fẹ́ràn láti máa lòó.

Nígbà wo ni mo má ń fà? Èyí jẹ́ ìbéèrè tí kò fìdí múlẹ̀. Kíni mo má ń fà? Ó lè jẹ́ bí ẹ̀rọ amú ina wa tí kò bá sí iná láti ọ̀do awọn tí ó máa ń pèsè iná nínú ìlú. Nítorí náà ẹ̀rọ amú iná wá yìí tí kò bá ti sí iná, eyán lè fà á láti fa iná wọlé. Fún idi ẹyi nígbàkígbà tí kò bá ti sí iná láti ọ̀dọ̀ àwọn ìjọba, a lè fa ẹ̀rọ yìí láti ní iná nínú ilé.

Rárá mi ò lè sọ pé mo máa ń ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Mi ò ní ìrora rárá láti máa sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ohun tí ó máa ń wù mí ni láti máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ kí wọ́n lè lé òye ohun tí mo bá ń sọ. Ṣùgbọ́n nígbà mìíràn àyà yàn lé máa ń fò sókè máa ń fò sílẹ̀ nítorí kíkojú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú yàrá kan láti bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n ó jẹ́ ohun tí mo ti borí lọ́pọ̀ ìgbà tí mo sì fẹ́ràn láti máa ṣẹ. Fún dé yìí mi ò kí ní ìrora rárá.

Ní ọ̀pọ̀ ìgbà mi ò kí ń jẹun ní òwúrọ̀, ṣùgbọ́n oúnjẹ tí mo lè jẹ ní òwúrọ̀ òun ni ìrẹsì. Óunjẹ́ yí mo máa fẹ́ràn láti jẹ nítorí pé ó máa ń dùn gan an ati pé oúnjẹ tí mo fẹ́ràn jù lọ nìyẹn. Nígbà mìíràn, àwọn mìíràn má n jẹ búrẹ́dì kọ́dẹ̀ mu tea, ṣùgbọ́n èmi mo nífẹ̀ẹ́ sí búrẹ́dì àti tea tàbí ẹyin tí wọ́n bá din. Ohun tí mo fẹ́ràn ni ìrẹsì pẹ̀lú tọ́kí tàbí chicken tàbí ẹran. Iyẹn ni mo máa fẹ́ láti jẹ ní òwúrọ̀.

Nígbà mìíràn, mo máa ń bínú nígbà tí mo bá wọ ọkọ̀. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n bá wọ ọkọ̀ àwọn elérò wọ́n máa ń pariwo tàbí kí wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú ohùn wọn tí ó lọ sókè. Iyen kò kín tẹ́mi lọ́hùn rara kò ń jẹ́ kí inú mi dùn. Nítorí pé mo láìki kí gbogbo ibi kí ó máa dá tàbí kí àlàáfíà wà tàbí kó má si àrìwo. Fún di èyí tí gbogbo èèyàn bá tí ń pariwo tí wọ́n ń sọ̀rọ̀ jù a máa mú inú bí mi nínú ọkọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò fún àwọn tí mo bá fẹ́ràn àti àwọn olólùfẹ́ mi tàbí àwọn ẹbí mi. Ìdí ni pé nígbà tí a bá ṣe ìpè fídíò, a máa rí ara wa, inu wa á dùn, ọ̀rọ̀ náà tún máa wọ etí dáadáa. Èyí máa n ju ti ìpè lásán lọ àti pé gbogbo ẹni tí ẹ bá lè fẹ́ bá sọ̀rọ̀ ní àsìkò yìí, wọ́n máa lè rí ojú yín tí a bá ti ríra tipẹ́.

Rárá, mi ò tí sí ní ipò tí yóò gba ń pé kí n fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí. Fún di ẹyìí mi ò tí fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí. Ṣùgbọ́n tí mo bá wà ní ipò tó bá jẹ́ pé mo mọ ẹni tí ó nílò ẹ̀jẹ̀ tí mo dẹ̀ lè ṣe ìtọrọ ẹ̀jẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀, màá níìfẹ̀ láti fún wọn ní ẹ̀jẹ̀.

Ohun tí mo rántí ní ìgbà tí mo wà ní ọmọdé, ò hun ni pé inú mi má ń dùn, ayọ̀ mi sì má ń kún ju bí mo ti dàgbà lọ. Ṣùgbọ́n mò ń ṣiṣẹ́ láti di ẹni tí ó jẹ́ pé inú rẹ̀ má ń dùn àti tí ayọ̀ rẹ̀ sì má ń kún ní àkókò yìí. Ìdí ni pé ìgbà tí mo wà lọ́mọdé kò sé ohun púpọ̀ tí mo ní èrò rẹ̀ lọ́kàn. Ṣùgbọ́n ní sì yín èrò ti ju ọjọ́ orí lọ, ohun púpọ̀ ni ó má ń wá sí mi lọ́kàn tí mo dẹ̀ fẹ́ borí, tí ó dẹ̀ má dùn mi nínú láti pa gbogbo àwọn èrò inú yìí rẹ.

Mi ò lérò bí a mo ti dúró ọjọ́ kan láì lo ẹ̀rọ ayárabíàṣá. Ídí ni pé iṣẹ́ ni mo máa ń ṣe ní orí rẹ ní ọ̀pọ̀ ìgbà. Fún idi ẹ́yìí, àyè wà láti máa lò ó ní ojoojúmọ́. Ẹ̀rọ ayárabíàṣá, ó máa ń mú ayé rọrùn, ó dẹ̀ máa ń mú iṣẹ́ rọrùn ni. Gbogbo ìgbà ni mo máa ń lò ó fún iṣẹ́ lójoojúmọ́.

Rárá mi ò kí n wọ ìborùn, mo maá ń si irun mi sílẹ̀ ni. Ni ọ̀pọ̀ ìgbà àwọn ọmọ mùsùlùmí tí wọ́n jẹ́ obìnrin ni wọ́n ma ń fi ìborùn bo orí wọn, nítorí pé ẹ̀sìn wọn ò gbà wọ́n láàyè láti si irun sílẹ̀. But Kristẹni lè mi. Fún idi yìí mo lè si irun sílẹ̀ tàbí kí n se irun tí mo bá fẹ́ pẹ̀lú irun mi, nígbà mi mo lè bo orí pẹ̀lú, eh, fìlà tàbí, eh, scarf àbí gèlè.

Ilé ni mo ti máa ń ṣiṣẹ́ fún dé yìí, mi ò lè sọ pé àkókò mélòó pátó báyìí ni ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ má ń gba. Mo kò nílò láti dide láti ìbẹ̀rẹ̀ ọjọ́ kí n gbé ẹ̀rọ ayárabíàṣá mi kí n bẹ̀rẹ̀ iṣẹ́ lójoojúmọ́ ni. Mi ò kí ń lọ ibi tó jìnnà láti ṣiṣẹ́.

Mo fẹ́ràn ẹ̀ṣọ́ ara gidigidi gan. Mo fẹ́ràn wọ́n lọ́pọ̀lọpọ̀. Ẹ̀ṣọ́ etí, ẹ̀ṣọ́ ọwọ́, ẹ̀ṣọ́ ẹsẹ̀, ẹ̀ṣọ́ ọrùn. Wọ́n máa ń mú ẹni rẹwà síi ni. Wọ́n dẹ̀ máa ń mú kí aṣọ jáde gidigan, kí ojú eeyan sì má gúnrégé. Ṣùgbọ́n èyí tí mi ò lè ṣe ní pàtó láti máa lò ni ẹ̀ṣọ́ etí àti ẹ̀ṣọ́ ọwọ́. Àwọn iyẹn ojoojúmọ́ ni ẹ máa rí ní ara mi. Inú mi dẹ̀ máa ń dùn to je pé tí n bá ti wọ̀ wọ́n.

Mi ò kín sábà jẹ oúnjẹ ọ̀sán, ṣùgbọ́n tó bá jẹ́ pé mo nílò láti jẹ oúnjẹ ọ̀sán tàbí ó ṣe pàtàkì láti jẹ, oúnjẹ ọ̀sán tí mo máa fẹ́ láti jẹ òun ni ẹbà àti ọbẹ̀ tí ó bá yọ̀, òun ni àmọ̀sí ọ̀gbọ̀nọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹran àti ẹja. Á wù mí gan láti jẹ ní ọ̀sán nítorí ó ma ń dùn gan.

Rárá, mi ò kí ń lo òògùn ní ojoojúmọ́. Kò sí ìdí tí ó fi dára tó láti máa lo òògùn lójoojúmọ́. Bí yan ti ẹ̀ bá fẹ́ máa lo òògùn àwọn bí èyí tó máa ń mú ara dán, kò ṣe bíi lójoojúmọ́ bí ó tilẹ̀ jẹ́ pé ó dáa. Ṣùgbọ́n mi ò rò bo ya òògùn kan wà tí ó dára tó láti máa lò ní ojoojúmọ́, mi ò kí ń lo òògùn lójoojúmọ́.

Rárá mi ò kí n wọ ìbọ̀wọ́, bó tilẹ̀ jẹ́ pé ó ní àwọn iṣẹ́ tí àwọn ènìyàn ma n ṣe tí ó gba kí wọ́n máa wọ ìbọ̀wọ́ bí àpẹẹrẹ àwọn tí wọ́n n ṣe iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ, tí wọ́n bá n ṣe àwọn iṣẹ́ yìí ó lè ba ọwọ́ wọn jẹ́, ìdí nìyí tó fi jẹ́ pé ó dá láti máa wọ ìbọ̀wọ́ fún wọn. Nígbà mi, ẹni tí ó bá n ṣiṣẹ́ kí ó máa tún ilè ṣe bíi kí wọ́n fọ balùwẹ̀ tàbí ilé ìyàgbẹ́, wọ́n ma nílò láti máa wọ ìbọ̀wọ́ kí wọ́n má bà kó àwọn àrùn nínú àwọn yàrá wọ̀nyí.

Ohun tí ó da nígbà tí eyan bá fẹ́ yanjú ìṣòro láàárín àwọn ẹlẹ́gbẹ́, òhun ni kí eyan máa ma gbèjà èyàn kan nìkan tàbí máa gbè lẹ́yìn èyàn kan nìkan. Nítorí pé bí ẹ mọ ra rí tàbí ẹ bá jọ̀rẹ́ fún de yìí láàrin ẹlẹ́gbẹ́ ó da láti máa yanjú ìṣòro bí ó bá ṣe tó àti bí ó bá ti yẹ kó má di pé èyàn kan ń binuu tàbí wọ́n ń gbé lẹ́yìn ẹlòmíràn nítorí pé wọ́n fẹ́ràn èyàn kan nìkan. Báyìí ni èyàn ṣe lè ṣètò àti máa yanjú ìṣòro láàrin àwọn ẹlẹ́gbẹ́

Oríṣiríṣi ẹ̀bùn ni mo fẹ́ràn láti máa fún àwọn ọ̀rẹ́ tàbí ẹbí nígbà tí wọ́n bá n ṣe nǹkan. Ó lè jẹ́ ọjọ́ ìbí tàbí ẹ̀m ìgbéyàwó tàbí ohun tí ó ṣe pàtàkì nínú ayé wọn. Bí àpẹẹrẹ, mo fẹ́ràn láti máa fún àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn ẹbí mi ní òwò tí wọ́n bá n ṣe àwọn ayẹyẹ wọ̀nyí. Nígbà míràn mo lè ra nǹkan tí wọ́n bá fẹ́ràn fún wọn. A bí kí n ra bọ́ọ̀sì ńlá kí n kó oríṣiríṣi nǹkan sínú ẹ bíi aṣọ, àwọn ẹ̀ṣọ́ tàbí ohun tí wọ́n fi n kún ètè tí wọ́n bá jẹ́ obìnrin àti àwọn ohun mìíràn tí ó rẹwà tí mo ní pé àbí tí mo ti rí pé wọ́n fẹ́. Tàbí tó bá jẹ́ ọkùnrin nígbà míràn kí n ra ago fún wọn náà. Ìyẹn máa ń jẹ́ kí inú mi dùn.

Rárá mi ò tíì lọ sí àgọ̀ rí, kò sì sí ohun tó gbé mi lọ sí àgọ̀. Mi ò dẹ̀ ní èrò láti lọ sí àgọ̀ nítorí pé ẹni tí ó bá ń lọ sí àgọ̀ ó ní ìṣòro tí wọ́n fẹ́ lọ bá àwọn ọlọ́pàá fá ni yẹn. Ó lè jẹ́ pé àwọn ẹbí wọn wà nínú ìṣòro tàbí kí àwọn fúnra wọn wà nínú ìṣòro. Kò dẹ̀ kí ń ṣe ohun tí ó da ni i yẹn láti máa lọ sí àgọ́ ọlọ́pàá.

Mo fẹ́ràn láti máa gbọ́ podcast gidi gan nítorí pé èyí máa ń fún mi ní àǹfààní láti gbọ́ èrò àwọn ènìyàn. Wọ́n lè ní èrò nípa ọ̀ kókó ọ̀rọ̀ kan tí mi ò ní tàbí kí wọ́n lóye tí ó ju tèmi lọ nípa ohun báyìí. Fún di èyí àti láti kọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ nù, àwọn tí wọ́n máa ń sábà ṣe podcast wọ́n máa mọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ gidi gan, àti pé eyan lè kọ́ ẹ̀kọ́ méjì tàbí jù bẹ́ẹ̀ lọ láti nǹkan tí wọ́n bá ń sọ.

Ní ọ̀pọ̀ ìgbà mo máa ń rántí àlá mi. Ní ìgbà mìíràn náà mo lè máa rántí. Ṣùgbọ́n ohun tí èèyàn máa ń sọ fún ọpọlọ ni ọpọlọ máa ń fẹ́ rántí. Fún di èyí bí èèyàn bá fẹ́ rántí àlá ó nílò láti sọ fún ọpọlọ ẹ̀ ni pé ó ṣe pàtàkì láti rántí ohun báyìí. Ìdí tí àwọn ènìyàn ò kí fi rántí àlá ni pé wọ́n ò kí rí gẹ́gẹ́ bí ohun tí ó jẹ́ pàtàkì. Ṣùgbọ́n bí ẹ bá sọ fún ara yín pé à mo fẹ́ rántí àlá tí mo láàyi o, ọpọlọ yín ò ní gbàgbé. Íyàn máa rántí rẹ̀ ni.

Rárá mi ò kí ń mu àwọn ohun mímu purotẹ́ẹ̀nì, ìdí ni pé wọ́n wọ́n gidi gan, àti pé mi ò tí ì ní àǹfaàní láti má ra àwọn nǹkan báyẹn nísìnyí. Ṣùgbọ́n ìdí tí mo se ń ṣiṣẹ́ tí mo dẹ̀ ti ń gbèrò láti di ẹni pàtàkì ní gbogbo ìgbà nìyẹn láti má lè ra àwọn nǹkan tí mo fẹ́ràn bí i ohun mímu purotẹ́ẹ̀nì báyìí.

Ó ti ṣe díẹ̀ tí mo pàdé gbogbo àwọn ọ̀rẹ́ mi, ọ̀kan ti lọ ìlú ibòmíràn tí ó jìnnà sí ibi tí mò ń gbé lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n a máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ dáadáa. Nígbà tí òmíràn òun náà ń ṣiṣẹ́ ṣùgbọ́n kò kí ń ṣiṣẹ́ láti ilé, èyí ó fún ní àyè láti máa bá mi sọ̀rọ̀ ní gbogbo ìgbà. Nígbà tí ìkẹta a máa ń ríra ní ẹ̀ kọ̀ọ̀kan, ti inú mi sì máa ń dùn láti tún pàdé ọ̀rẹ́ mi.

Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti wọ̀ gbọdọ̀ jẹ́ èyí tí ó mọ kí ẹsẹ̀ mi lè máa ṣe dáadáa nínú rẹ̀ tàbí kí ó wà dáadáa nínú rẹ̀, ki ará mà máa ni mí tí ó bá dọ̀tí. Mi ò fẹ́ràn kí n wọ ìbọ̀sẹ̀ tí ó bá ti dọ̀tí, mo sì fẹ́ràn èyí tí ó bá jẹ́ àwọ̀ dúdú tàbí aláwọ̀ funfun. Wọ́n máa ń rẹwà gan, àwọn méjì yẹn ni mo máa ń sábà wọ̀. Kó de jẹ́ èyí tí kò fẹ́lẹ́, tí ó bá fẹ́lẹ́ kò ní rẹwà náa. Irú ìbọ̀sẹ̀ báyìí ni mo fẹ́ràn láti máa wọ̀.

Ó ti pẹ́ tí mo gé irun mi kẹ́yìn. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ pírámì àti ní girama, ohun ni mo máa ń gẹ irun mi. Nítorí pé ilé ìwé mi àti ilé ẹ̀kọ́ nígbà náà ò fàyè gba kí a máa di irun. Ṣùgbọ́n nísìí, mo máa ń ṣe irun mi ni. Fún ìdí èyí mi ò kí ń gẹ irun mọ́.